Mo ma ń béèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn tí bá lọ sí ibi kan tó jẹ́ pé mi, mi ò dé rí, ibi tó jẹ́ pé mi ò mọ̀nà, mi ò mọ̀nà bẹ́ẹ̀ ni, mi, ó jẹ́ ìgbà àkọ́kọ́ tí màá lọ irú àdúgbò bẹ́ẹ̀ àbí sàkání bẹ́ẹ̀. Mo ma ń béèrè ọ̀nà lọ́wọ́ àwọn èèyàn kí bá ma, kí n má ba sọnù, kí n má ba má rìn láìmọ̀ ibi tí mò ń lọ àti ibi tí mo ti ń bọ̀.

Tí n bá ma wà nínú ọkọ̀ òfúrufú mi, mi ò rò pé màá fẹ́ràn láti máa jókòó sí ilẹ̀ fèrèsé. Màá kọ́ jókòó sórí àyè mi, ibùjókòó àyè tí mo ti, tí wọ́n ti pèsè sílẹ̀ fún mi. Ibẹ̀ ni màá jókòó sí, milẹ̀ máa jókòó sílẹ̀.

Bẹ́ẹ̀ni, ó láwọn ìgbàgbọ́ kan tó jẹ́ atọwọ́dọ̀wọ́ láti ọ̀dọ̀ àwọn òbí mi àwọn tó jù mí lọ. Ní àwọn ìgbàgbọ́ atọwọ́dọ̀wọ́ báyìí, ó ní nínú ẹ̀ tó jẹ́ pé mo nígbàgbọ́ nínú ẹ̀, àmọ́ kì í ṣe gbogbo ẹ̀ o. Ó láwọn kan tó jẹ́ pé mi ò nígbàgbọ́ sí mi, kò ní ìtumọ̀ sí mi, ṣùgbọ́n láwọn kan tó wúlò tí mo mọ̀ pé ó kì í, ó ní ìwúlò fún mi tí mo dẹ̀ gbàgbọ́ nínú ẹ̀.

Oríṣiríṣi bàtà ni mo máa ń wọ̀. Láti ṣálú bàtà dé bàtà tó bo gbogbo ẹsẹ̀, dé bàtà rọra fẹsẹ̀ ṣe. Oríṣiríṣi bàtà mo máa ń wọ̀ kò sí irú bàtà kan tó pàtó tí mo máa fẹ́ràn láti wọ̀. Èèyàn á dẹ̀ máa wọ oríṣi bàtà lọ sí oríṣiríṣi ibi. Irú bàtà tí èèyàn máa wọ̀ lọ ibi iṣẹ́ máa yàtọ̀ sí bàtà tí èèyàn fẹ́ wọ̀ jáde lọ fún ayẹyẹ àbí lọ ṣe eré òde. Tó ṣe rí ní ẹ̀?

Mo fẹ́ràn kí ojú ọjọ́ kó ó tutù, kó òòrùn yẹn má pọ̀jù, kí atẹ́gùn má dẹ́ fẹ̀ẹ́ ju, kó kọ̀ ọ̀tútù kó rọra ri ferefe, kí èyàn tó bá má jáde lọ ṣiṣẹ́ a lè jáde láì má pariwo pé oru mú abí òòrùn yẹn ti pọ̀jù. Èmi like kí ojú ọjọ́ tutù kó má ṣe gbóná jù, kó jo má dẹ́rọ̀ jù.

Tó bá jẹ́ àwo ara èèyàn, màá sọ̀rọ̀ nípa ẹ. Àwo ara bí kò dúdú jù kò dẹ̀ pupa jù tó kàn mọ́. Tó bá dúdú náà kì í ṣe pé wàhálà wà ńbẹ̀ o àmọ́ mo èmi fẹ́ràn kó máa pupa jù, kó má dẹ̀ dúdú jù. Eléyì tí mo like jù ni yẹn.

Rántí ìgbà ọmọdé mi, ó pọ̀ gan oríṣiríṣi nǹkan ni mo rántí. Àti ìgbà tí mò ń lọ school, tí mò ń dàgbà ṣeré pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi kò sí oríṣìíríṣìí tó pọ̀ loríṣìríṣì tí n màá máa sọ̀rọ̀. Mo máa, mo rántí àwọn eré tí mo máa ń ṣeré pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi nígbà tí mò kéré. Tajọ máa ń gbá bọ́ọ́lù ṣe oríṣiríṣi eré, tajọ máa ń jáde lọ ra ǹkan. Àwọn ìgbà tí mo lò nígbà tí mo wà ní ilé ìwé àti nǹkan kan tó, àti báyìí bẹ́ẹ̀ lọ ó sà pọ̀. Kò sí ẹyọ kan pàtó.

Àwọn, èmi gẹ́gẹ́ bí i èèyàn kan, mo jẹ́ èèyàn kan tó jẹ́ pé mo fẹ́ràn kí iṣẹ́ tèmi kó máa tayọ̀, kí àwọn èèyàn ri ise mi kan mọ̀ pé, ẹni yìí ó ṣiṣẹ́ gidi, ó ṣiṣẹ́ gidi, ó ṣe, ó ṣe ojú wọn. Ó dẹ̀ yẹ ká, ká yìn ín fún iṣẹ́ tó ṣe. Mo fẹ́ràn kí ń, kí ń máa ṣiṣẹ́ báyẹn kí àwọn èèyàn ri ise mi kan mọ̀ pé ó dẹ̀ da. Ìdí nìyẹn tí mo máa fi ń ṣiṣẹ́ takuntakun tí mo dẹ̀ máa ń ṣàkíyèsí àwọn nǹkan tí mòún ṣe kí má bàá ṣàṣìṣe. Tó bá dẹ̀ jẹ pé mòún ṣe iṣẹ́ pẹ̀lú àwọn èèyàn ni màá dè, màá, màá, màá, màá rí dájú wípé gbogbo àwọn tí mo bá ń ṣiṣẹ́, gbogbo àwọn tó ń bá mi ṣiṣẹ́, àwọn náà ṣiṣẹ́ tiwọn tó ṣe yẹ́ kan ṣe kó má ba iṣẹ́ tèmi jẹ́. Èmi náà mi dẹ ní ṣe iṣẹ́ tó máa ba ti ẹlo mi jẹ́. Iṣẹ́ tèmi sì máa ń tayọ ju tàwọn tó kù lọ rí.

Èyí iru iṣẹ́ tí mò ń ṣe kò, kò fàyẹ lẹ ki n ma jẹun pẹlu àwọn oníbàárà. Kódà gan, àwọn oníbàárà o le ma jẹun ni sàkání ibi táwà, táwà òṣìṣẹ́ wà. Kò sáyé fún yẹn. So kò síbi tí èmi le gẹ́gẹ́ bi òṣìṣẹ́ ṣe fẹ́ jẹun ọsàn pẹlu àwọn oníbàárà. Àwọn alábáṣiṣẹ́pọ̀, alábáṣiṣẹ́pọ̀ tèmi nìkan ni mo le bá jẹun, àwọn ọ̀gá mi kookan. So, bó ṣe rí níyen.

Ẹ̀kọ́ pọ̀, pọ̀ lórí Íńtánẹ́ẹ̀tì. À fi ẹ̀yàn tí ó bá mọ tóun ṣe máa lò, tóun ṣe máa wá ǹkan tóun ní láti kọ́. Ẹ̀kọ́ pọ̀ tó jẹ́ ọ̀fẹ́ tí èyàn lè kọ́ lórí Íńtánẹ́ẹ̀tì. Oríṣìíríṣìí ẹ̀kọ́ láti ẹ̀kọ́ ìwé, ẹ̀kọ́ ìmọ̀ òye nípa ǹkan, ẹ̀kọ́ iṣẹ́ kan. Ó pọ̀, ó yapa sórí Íńtánẹ́ẹ̀tì tí èyàn lè, tí èyàn lè kọ́. Oríṣìíríṣìí ǹkan ni mo dẹ̀ tí kọ́ lórí Íńtánẹ́ẹ̀tì. Àgàgà ìgbà tí mo wà ní ilé ìwé tí mo ṣe ń kàwé. Oríṣìíríṣìí ǹkan ni, oríṣìíríṣìí ọna ni Íńtánẹ́ẹ̀tì tí, tó ti ràn mí lọ́wọ́ láti mọ̀ nípa, láti mọ̀ síi nípa ǹkan tí mò ń kọ́, ǹkan tí mò ń kà ní, ní school.

Bí, eh, ọ̀nà tó, ọ̀nà tó bá wu èèyàn tó fẹ́ yìn mí náà lọ lè yìn mí. Oríṣìíríṣìí leeyan lè fi yìn elòmíì, ó lè fi ọ̀rọ̀ ẹnu yìn, ó lè fi ìhùwàsí yìn ẹni yẹ̀n, ó dẹ lè fi ẹ̀bùn àbí ǹkankan tó máa fi yìn. Ọ̀nà ìbáwu ko ṣe jẹ́ tó fẹ́ fi yìn mí, miii ni wàhálà pẹ̀lu ẹ́. Ko saá yìn mí, kò sí, kò ní pé èèyàn ṣe kọjá aye àbí ǹkankan sò. Temi niyẹ́n.

Èso tí mo fẹ́ràn jẹ ju ní èso pineapple àti watermelon. Pineapple àti watermelon làwọn èso méjì tí mo fẹ́ràn jù. Tí bá máa mú ẹyọkan nínú méjèèjì, watermelon ni mo fẹ́ràn jù mọ́. Watermelon àti pineapple làwọn méjì tí mo fẹ́ràn jù lọ. Tí bá máa tún mú mi, a jẹ́ bí apple. Mo fẹ́ràn apple pẹ̀lú ọsàn yẹn orange náà. Àwọn tí mo fẹ́ràn jù lọ but tí bá ní pé kí n mú ẹyọkan nínú gbogbo ẹ̀, watermelon ni màá lo fún. Iyen ni mo fẹ́ràn jù ní gbogbo àwọn èso.

N máà ní pé ó rọrùn fún mi láti dáríji eeyan, àmọ́ ìrọrùn sí yẹn ó wa ó, ó depend lórí tí ẹni yẹn ṣẹ̀ṣẹ̀ mí sí tí nǹkan tẹniyẹn ṣe tó fi ṣẹ̀ mí ẹ́ tó ṣe dùn mi sí, ló máa yẹn ló máa ṣe yẹn kọ́ ló máa decide tó ṣe máa rọrùn fún mi láti dáríji ẹni yẹn. Amọ́ tó dẹ́ ṣé máa rọrùn fún mi láti dáríji ẹ̀yin èèyàn kan, kò ń rọrùn fún mi láti gbàgbé nǹkan tẹ́ni yẹ̀n ṣe. Èmi lè dáríji eeyan àmọ́ èmi ò kí máa ń gbàgbé. Tí n bá máa gbàgbé ó máa ṣe díẹ̀, èmi ò kí máa ń tètè gbàgbé ó máa wà lọ́kàn mi. Àmọ́ mo ti lè dáríji ẹni ọ̀ un.

Mi ò kí ń ṣiṣẹ́ ju wákàtí lọ, torí tí n bá ṣiṣẹ́ kọjá wákàtí tó yẹ kí n fi ṣiṣẹ́, bíi pé mò ń ṣe kọjá agbára mi nìyẹn. Ànd then nígbà púpọ̀ tí n bá ń ṣiṣẹ́ ju ago tó yẹ kí ń ṣiṣẹ́ fún, àwọn iṣẹ́ tí n bá ti ń ṣe kọjá ago yẹn, mo máa ń rí pé mi kì í máa kò sí, mi kì í máa fojú sí dáadáa tara tara torí a ti rẹ̀ mí. Ó máa kọ dá ẹ pé mò ń, mò ń ṣe, mò ń fún ara mi ní iṣẹ́ ṣe ni bíi pé mò ń fóṣì ara mi láti ṣe. So mo máa ń jẹ́ kí wákàtí tó yẹ kí fi ṣiṣẹ́ kan náà ni màá fi ṣe. Kí n bá lè fún ní, kí n bá lè fún ní iṣẹ́, kí n bá lè tẹ́tí sílẹ̀, kí n bá lè fojú sílẹ̀ fún un tó ṣe yẹ kí n ṣe.

Tábìlì iṣẹ́ mi, ó kọ̀ wá náà ni kò sí ayẹyẹ kan lọ náà. Tó ṣe wà náà ló ṣe wà, kò sí, kò sí, ó kò rí bí ẹsẹ̀ mẹ́rin náà lọ ni tó dẹ̀ gà dé ibi tí apá mi mo lè gbá pàṣí. Kò tóbi jù, kò dẹ̀ kéré jù, ó dẹ̀ rẹwà lójú.

Kò sí ǹkankan nínú àpò owó mi, kò dà gan, kò sí owó nínú àpò owó mi, mi kì í máa ń kó owó sínú àpò owó mi. Tí bá máa tiẹ̀ kó owó sínú àpò owó mi, a tiẹ̀, a máa jẹ́ bí àwọn card, àwọn káàdì ìdánimọ̀, ID card, bí ATM card tí mo fi máa ń gbọ owó, mi kì í máa ń fowó sínú àpò owó mi, kó dàgbà mi kì í máa ń gbèrín.

Ìlànà ìpolówó àwọn ilé iṣẹ́ tó n ta ǹkan tán, tó n ta boyá ọjà àbí iṣẹ́, wọ́n máa ní ìlànà ìpolówó. Ẹ̀mi gẹ́gẹ́ bí òṣìṣẹ́ mi ní ìlànà ìpolówó. Kò sí kankan tí mò ń polówó, tí bá ti ẹ̀ máa polówó nǹkan kan, a jẹ́ pé mò ń ṣe bíi business kan àbí mò ń ṣòwò kan, but mi ò ṣòwò so Mi ò ní ìlànà ìpolówó kankan.

Ìmọ̀ tuntun kan tí mo fẹ́ kọ́ ní ọdún yìí, ǹkan mẹ́ta ni àmọ́ ǹkan tí mo fẹ́ fi bẹ̀rẹ̀ ni ìmọ̀ data analysis àti data analytics. Ǹkan tí mo fẹ́ fi máa kọ́ ni àmọ́ ǹkan ẹyọ kan tó ń dá mi dúró ni kọ̀ǹpútà tí mo máa fi máa practice, tí màá fi máa ṣe àyèwọ̀ àti tí màá fi máa fi dán ra mi wò. Kọ̀ǹpútà yẹn náà ni mi tí ò rí ọwọ́ láti rà àmọ́ tí bá fi lè rà, mo máa bẹ̀rẹ̀ sí ń kọ́ lójú páálí.

Bẹ́ẹ̀ni mo máa ń fi ìdáàbòbò òòrùn ṣàrà. Ìdáàbòbò òòrùn, mo máa ń fi ṣàrà. Lẹ́ẹ̀kọ̀kan tó bá jẹ́ pé mo fẹ́ lọ síbìkún tó jẹ́ pé mo máa ṣí ara mi síta nínú òòrùn dáadáa, mo máa lo ìdáàbòbò òòrùn ṣàrà. Màá fi sójú, màá fi sáwọn apáà mi níbi tó jẹ́ pé ó máa ṣí sóòrùn, mo máa fi dáàbòbò si.

Mo máa ń gbọ́ àwọn èrò oníbàárà, wọ́n máa ń pè mí, àwọn tó máa pè mí wá pè mí, àwọn tó máa tẹ ase àtẹ̀jíṣẹ́ sí mi wọ́n a tẹ ate àtẹ̀jíṣẹ́ sí mi, àwọn tó máa wá fún ara wọn tón máa wá rí mi, àwọn náà wà níbẹ̀. Àwọn ọ̀nà tí mim mo máa ń fi gbàgbọ́ ìru àwọn oníbàárà mi ni, kò sí, kò lè, àwọn tó lè pè wọ́n máa pè mí, àwọn tó máa tẹ àtẹ̀jíṣẹ́ wọ́n a tẹ àtẹ̀jíṣẹ́, àwọn tó máa sèndi email wọ́n a sèndí email. Ti tí mo ṣe máa ń gbòòrò wọn náà nìyẹn.

Mo máa ń gé irun mi bí ẹ̀kan lọ́sẹ̀. Ìgbà míi mo lè gé bí ẹ̀mejì lọ́sẹ̀ kan, àmọ́ mo máa ń Ní standardi, ẹ̀kan lọ́sẹ̀ mo máa ń gé. Ìparí ọ̀sẹ̀ ni mo jẹ́ máa ń gẹ irun mi. Àmọ́ tí mo bá ní ayẹyẹ kan tí mo fẹ́ lọ àbí onídìí, mo kò túlẹ̀ padà lọ sọ́dọ̀ ẹni tó máa ń gẹ irun fún mi kí ó kọ̀ bà mí ṣe, kí ó bà mí jẹ́ kó rẹwàsí, kí ó bà mí tùn ṣe. Ẹ̀kan lọ́sẹ̀ ni mo máa ń gé.

Ìbáṣepọ̀ pẹ̀lú olórí iṣẹ́ mi àwọn ọ̀gá mi, ìbáṣepọ̀ wa rẹ́ gan an, ṣe ládàbí ọ̀rẹ́, a máa ń bá ara wa ṣiṣẹ́, kò sí pé ẹni kan ń fi ẹni kejì pa, kò sí pé wọ́n ń dà wá káàkiri bí ẹran. Ìbáṣepọ̀ wa ó dà gan, ó ṣètọrẹ gan, kó dà gan. Ẹ̀yàn tí ó bá mọ̀ pé ọ̀gá mi léleyii, kò lè mọ̀ pelu tase máa ń ṣeṣí ra wa. So ìbáṣepọ̀ arawa gbogbo á dà.

Tí n bá má ṣe ìrìnàlọ́ ìrìnàjò, èmi máa like kí máa gbaradì tí kò bá kí n ṣe ìrìnàjò, ìrìnàjò tó wá lójijì, èmi máa like kí máa ṣètò ìrìnàjò tipẹ́tipẹ́. Ó kéré jù bí ọ̀sẹ̀ kan sí ọjọ́ tí máa fi ṣe ìrìnàjò yẹn. Èmi máa like láti máa gbaradì látìgbà yẹn. Màá gbaradì kí n bá má lè gbàgbé nǹkan kan àbí kí n bá má lè ṣe ju tó sàbí. Gbogbo ìnáwó tó máa, tí máa ná gbogbo èrò, ètò ìṣúná màá ti máa gbaradì, màá ti máa ṣètò kalẹ̀ fún bí ọ̀sẹ̀ kan kí n tó lọ fún ìnáwó yẹn.

Mo ti ṣe iṣẹ́ ọ̀fẹ́ rí lọ́pọ̀lọpọ̀ ìgbà. Mo ti ṣe iṣẹ́ ọ̀fẹ́ fún ọ̀rẹ́ mi, fámílí, àwọn ẹbí mi, ẹ̀gbọ́n mi, àwọn ìyá mi àti mo ti ṣe iṣẹ́ ọ̀fẹ́ rí kódà gan fún àwọn tó jẹ́ pé mi n mo gan. Mo ti ṣe àwọn iṣẹ́ kan tó jẹ́ pé mi ń gbówó fún, wọ́n dẹ̀ fi rẹ mi jẹ ni. So mo ti ṣe mo ti se iṣẹ́ ọ̀fẹ́ rí kò dẹ̀ kí n ṣe ẹ̀ẹ̀kan ko n sẹ́meeji.

Mo mọ kẹ̀kẹ́ gùn dáadáa, mo mọ kẹ̀kẹ́ gùn. Kódà gan, ọ̀kadà gan, mo mọ ọ̀kadà gùn. Ọ̀kadà ni mo kọ́kọ́ mọ̀ gùn kí n tó mọ kẹ̀kẹ́ gùn ṣá, àmọ́ mo mọ kẹ̀kẹ́ gùn dáadáa. Mi kò kọ kan wù mí kí n kówójọ láti fi ra kẹ̀kẹ́ sí n, àmọ́ mo mọ kẹ̀kẹ́ gùn.

Nǹkan méjì tí èèyàn lè ṣe nínú ọkọ̀ náà ni, nǹkan méjì tí èèyàn lè gbọ́ nínú ọkọ̀ náà ni bóyá kó máa gbọ́ orin láti inú ẹ̀rọ, ẹ̀rọ tó máa, tó ń ṣètò orin nínú ọkọ̀ àbí rédíò kó máa gbọ́ ìròyìn àbí orin láti inú rédíò. Nǹkan méjì tí èèyàn lè máa gbọ́ nínú rédíò ni. Bó tí èmi bá wà nínú ọkọ̀, èmi fẹ́ràn kí n máa gbọ́ orin ju kí n máa gbọ́ ìròyìn rédíò lọ.